Mi ò tíì lọ sí ilé oúnjẹ lónìí ṣùgbọ́n mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ lánàá. Mo tún lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Mo lọ sí ilé oúnjẹ lóṣù tó kọjá. Mo dẹ̀ lọ sí ilé oúnjẹ láìpẹ́ ṣùgbọ́n mi ò tíì lọ sí ilé oúnjẹ lónìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Mo mọ àwọn ìgbésẹ̀ tí a máa ń tọ̀ tí a bá ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Àkọ́kọ́, mọ ète ìgbéjáde, mọ àwọn tí ò ń bá sọ̀rọ̀, ṣètò àkóónú dáadáa. Wàá ṣe ìbẹ̀rẹ̀, wàá ṣe àárín, wàá ṣe ìparí. Wà á sì ṣe ìdánwò kí o tó gbé jáde. Se àkóso àkókò ki o se àdáse bi o se maa sòrò. Ni ojó igbejade, sòrò kedere, maa yára, wojú àwon ólùgbó, dáhùn ìbéérè ni ìparí. Ìgbéjáde ṣe pàtàkì ó sì ṣe dáadáa lọ́pọ̀lọpọ̀.

Iwon omi tó yẹ kí èèyàn máa mu lójoojúmọ́ dá lórí ara rẹ̀, iṣẹ́ tí ó ń ṣe àti ojú ọjọ́ níbi gbogbo tí èèyàn bá wà. Èmi gẹ́gẹ́ bí alára, mo máa ń mu omi bi lítà méjì sí mẹ́ta lójúmọ́ kan. Omi dá púpọ̀ lára, ó sì máa ń fún ara ní àlàáfíà.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi pẹ̀lú àwọn ènìyàn tó wà lẹ́gbẹ́ mi, àwọn ènìyàn tí mo fẹ́ràn jù lọ bií gẹ́gẹ́ bí àwọn ọ̀rẹ́ mi obìnrin àti ọkùnrin àti àwọn alábàgbé mi àti àwọn ará àdúgbò. Mo máa ń ra àkàrà, mo máa ń gé àkàrà òyìnbó, mo de, a dẹ́ máa ń mu ọtí ẹlẹ́rìndòdò ní ọjọ́ ìbí mi. Ọjọ́ ìbí mi máa ń dùn, ó máa ń lárinrin.

Àà, ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún ṣe lọ́pọ̀lọpọ̀ torí ní ìparí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ yẹn lọ́sẹ̀ kọ̀ọ̀kan tó wà nínú ọdún, ìyẹ́ tá ń pè ní weekend, mo máa ń ní ìsinmi ní ọjọ́ Satide àti ọjọ́ Sunday. Ìyẹ́ tá ń pè ní Ẹtì, láti ìsinmi mi bẹ̀rẹ̀ láti ọjọ́ ẹtì àbámẹ́ta. So, ìsinmi mi máa ń dùn dáadáa, mo máa ń ní ìsinmi púpọ̀ lọ́dọọdún. Ọjọ́ méjì méjì ni mo máa ń fi ní ìsinmi láàárín ọ̀sẹ̀ kọ̀ọ̀kan tó wà nínú ọdún.

Mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba, mo lè kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ní ìta gbangba, mo lè bá àwọn èèyàn sọ̀rọ̀ ní ìta gbangba, mo lè ta ọjà ní ìta gbangba. Iṣẹ́ ìta gbangba máa ń mú kí ara mi kó yá gágá gẹ́gẹ́ bí akíkanjú ọkùnrin tí mo jẹ́. Mo láì, mo fẹ́ràn iṣẹ́ ìta gbangba lọ́pọ̀lọpọ̀.

Ojú mi gúnrégé, ojú mi rẹwà, ojú mi dára lọ́pọ̀lọpọ̀ torí pé mo máa ń wẹ̀ ní àsìkò lójúmọ́. Tí mo bá ti wẹ̀ tán, màá fi tówẹ́ẹ̀lì, màá fi nu ara, màá pa ara, ma yà irun mi, màá fọ ẹnu mi kí n tó jáde. Nítorí náà ojú mi gúnrégé, ó dára, ojú mi sára lóge. Tí èèyàn bá rí ojú mi inú onitán un o dùn pé òun rí èèyàn gidi. Ojú mi dára lọ́pọ̀lọpọ̀

Oúnjẹ tí mo ń fẹ́ràn jù láti máa jẹ ní ọ̀sán ni àmàlà. Tí mo bá rí àmàlà àti ewédú pẹ̀lú ẹran ògúfe, inú mi á dùn lọ́pọ̀lọpọ̀, màá farabalẹ̀, màá jẹ, màá wa laa, ma màá lágùn bọ̀. Ní èyí tí ó súnmọ́ sí oúnjẹ náà wọ inú akíyẹmi ara mi, orí mi á pé, inú mi á dùn, ara mi á yá gágá. Tí n bá rí àmàlà àti ewédú, ọbẹ̀ ewédú, inú mi dùn gan láti máa jẹ òkèlè ní ọ̀sán torí ó máa ń fún mi ní okun àti agbára láti lè múra sílẹ̀ fún iṣẹ́ òjọ́ ọjọ́ tó ń bọ̀ lẹ́ẹ̀yín ọjọ́ kejì. Nítorí náà, mo fẹ́ràn láti máa jẹ òkèlè ní ọ̀sán. Tí n bá rí iyán àti ẹ̀fọ́, màá jẹ. Tí n bá rí ẹba àti ọbẹ̀ ẹ̀gúsí, màá jẹ. Tí bá rí àmàlà pẹ̀lú ewédú, màá jẹ. Tí n bá rí sẹ̀mọ́ pẹ̀lú ẹ̀fọ́, màá jẹ. Inú mi dùn láti máa jẹ òkèlè lọ́sàn-án. Oúnjẹ ọ̀sán mi, òkèlè ni.

A máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi bóyá bí fún àpẹẹrẹ, tí a bá jọ jáde láti lọ gbádùn ara wa. Tí a bá ra oúnjẹ fún gbogbo wa, a ó jọ pín owó náà sàn ni, a ó jọ pín owó náà ná, kò ní pa ẹnikẹ́ni lára, kò ní pa ẹnikẹ́ni kan lára pé bọ́yá ẹnìkan ni ó san gbogbo owó tí a fi jẹun tàbí tí a fi mu ọtí ẹlẹ́rìndòdò. A máa ń pín owó náà láàárín ara wa ní ọ́dọ́gba dọ́gba èyí tí ó ṣe mú tí ó kì í mú wàhálà tàbí ìjà wá sí àárín wa. A máa ń pín owó náà láàárín ara wa pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ní ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ ní ìdọ́gba ìdọ́gba.

Bẹ́ẹ̀ni o, mo ti gun alùpùpù rí. Èyí tó túmọ̀ sí mo mọ alùpùpù gún dáadáa. Bàbá mi ni ó kọ́ mi bí wọ́n ṣe ń gun alùpùpù nígbà tí mo wà ní bí ọmọ ọdún mẹ́rìnlá. Mo mọ alùpùpù gún dáadáa, ó sì dágajia sì mí lọ́wọ́.

A, èmi gẹ́gẹ́ bí ẹni kan mo fẹ́ràn láti máa kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé kíkọ́ ni mímọ̀, tí ènìyàn o bá kọ ǹkan kò lè mọ̀. Mo jẹ́ ẹnìkan tó ní ẹ̀mí láti mọ̀ sí, ṣó mo máa ń kọ́, mo máa ń kọ́ ǹkan lọ́pọ̀lọpọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Àwọn ìwà tó yẹ kí ènìyàn máa wù ní àárín àwọn ènìyàn, àwọn ọ̀nà tó yẹ kí ẹ̀yàn máa tọ̀ láti lè ṣe ọmọlúwàbí. Èyí tí mo máa ń ṣe, tí mo máa ń kà lórí rẹ̀ lórí Íńtánẹ́ẹ̀tì, ó fún mi ní ìmọ̀ lọ́pọ̀lọpọ̀ láti lè jẹ́, láti lè mọ bí wọ́n ṣe máa ń wu ìwà láàárín àwùjọ àti láàárín àwọn ọ̀rẹ́ ní ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ.

Ojú òpó wẹ́ẹ̀bù, ó wà, a sì lè pín wọn sí ẹka ẹka gẹ́gẹ́ bí oun tí à ń lò láti fi bá ara ẹni sọ̀rọ̀. Láàkọ́kọ́, a ní ìbánisọ̀rọ̀ àti àwọn nẹ́tíwọ́ọ̀kì àwùjọ èyí tí a mọ̀ sí Facebooku, WhatsApp web, Instagramu, Twitter tàbí X àti TikToku. Facebooku ìbánisọ̀rọ̀ wà lórí rẹ̀, a sì lè ṣe ìpolówó. Ìfọ̀rọ̀wérọ̀ wà ní whatsapp web. Àwòrán àti fídíò wà ní Instagramu. Ìròyìn kúkúrú ó wà ní Twitter èyí tí a mọ̀ sí X. Fídíò kúkúrú wà ní TikToku. Ẹ̀ka kejì, a ní ẹ̀kọ́ àti ìmọ̀ èyí tí a ní Google láti lè ṣe ìwádìí oun gbogbo. Wikipedia láti lè mọ ìtumọ̀ àti ìtàn. YouTube ẹ̀kọ́ fídíò. Coursera tàbí Udemy ó wà. A sì ní ẹ̀kọ́ ọ̀fẹ́. Ipele kẹ́ta, iṣẹ́ àti ọjà èyí tí a mọ̀ sí business. A ní Jumia, Konga láti ra ọjà. A ní Amazon ọjà àgbáyé, a sì ní Alibaba rírà ọjà lọ́pọ̀lọpọ̀. Ìròyìn náà ń bẹ èyí tí a mọ̀ sí BBC, CNN, Punch, Vanguard, Channels TV ní orílẹ̀ èdè Nàìjíríà. Ipele kẹta, a ní ìpele kaarún, ìfowópamọ́. A ní Opay, Palmpay, Paystack, Flutterwave, Paypal ní Nàìjíríà. Ipele kẹfà, ímeèlì. A ní Gmail, a ní Yahoo Mail, a dà ní Outlook. Ipele kẹjẹ, ìgbádùn, ẹ̀ya alélùjára ìgbádùn. A ní Netflix tí a ti lè wo fíìmù. A ní Spotify tí a ti lè gbọ́ orin. A sì ní Boomplay tí a ti lè gbọ́ orin Áfríkà. Àwọn èyí ni ẹ̀ya òpó ayélujára tí mo mọ̀ tó wà.

Awon wonyi ni nkan ti emi feran julo lori pizza. Mo fẹ́ràn pepperoni, mo fẹ́ràn ẹran màlúù, mo fẹ́ràn ẹran adìẹ, mo fẹ́ràn sọ́séjì, mo si fẹ́ràn àlùbọ́sà. Mo fẹ́ràn ata aláwọ ewé, tòmátì, olú àti olifi. Mo fẹ́ràn wàrà, ata gbígbóná, pineapple àti gálìkì lórí pizza tèmi.

Ọmọ ẹ ti mọ orúkọ mi o. Adewale èyí tí ó túmọ̀ sí Ade tí ó wà ilé. Ade jẹ, ẹ, Ade jẹ ìtumọ̀ ọba. A le sọ pé orí Ade. Orí Ade kìí sun tá, orí Ade kìí sun lẹ̀. Ade jẹ ẹni tí ó ní ìyìn púpọ̀ láwùjọ. Ẹni tó gba ìyìn púpọ̀ láwùjọ. Adewale ni orúkọ mi. Mo mo orúkọ mi Adewale èyí tó túmọ̀ sí Ọba wale.

Bẹ́ẹ̀ni, o mo ti dúró lílo ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí, èyí tó ṣe nígbà tí mò ń lọ ìrìnàjò èyí tó jìnnà lọ́pọ̀lọpọ̀. Níbi ìrìnàjò tí à ń lọ, mo gbàgbé láti mú ẹya ẹ̀rọ ayárabíàṣá mi lọ́wọ́. Àhà! Ṣùgbọ́n inú mi ò dùn, inú mi ò dùn torí ẹ̀rọ ayárabíàṣá o ò ṣe pàtàkì fún mi láti lò ní gbogbo ìgbà.

Mi ò kìí jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà o. Mo máa ń dá oúnjẹ ọ̀sán mi jẹ nínú ilé mi. Èmi ò fẹ́ràn kí n máa jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Èmi ò fẹ́ràn kí n máa ra oúnjẹ ọ̀sán jẹ. Mo feran ki se o ounje osan mi funra mi. Kó bá lè dúń yáto.

Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́. Mo máa ń ní ìmọ̀ lára inú pé nǹkan kan dá tàbí kò da, kò da kí ìdí kedere tó wà. Nígbà mi, ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi ti mú mi kúrò nínú ewu rí, to dẹ ti ran, ó sì ti ràn mí lọ́wọ́ láti ṣe ìpinnu tó dáa. Mo sì ti rí pé nígbà púpọ̀ oun tí ọkàn mi bá sọ fún mi pé ó máa ṣẹlẹ̀ gangan ló máa ṣẹlẹ̀. Ṣùgbọ́n mo tún mọ̀ pé kì í ṣe gbogbo ìgbà ni a gbọdọ̀ gbẹ́kẹ̀lé ẹnìkan tó dáa kí ẹ̀yàn náà ní ọgbọ́n inú àti ìrònú lọ́pọ̀lọpọ̀. So, ẹ, mo máa ń ní, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́, ní gbogbo ìgbà ó sì máa ń wúlò fún mi lọ́pọ̀lọpọ̀.

Èmi kò mọ àmì ìràwọ̀ mi o. Àmọ́ sùgbọ́n tí n bá ṣe ìwádìí rẹ̀ lọ́wọ́ àwọn àgbà bóyá ni kúkúrú tàbí lọ́pọ̀, wọ́n le ṣe àlàyé nǹkan tí àmì ìràwọ̀ mi jẹ́ tàbí tí ó túmọ̀ sí fún mi.

Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà mo ti ra, ẹ, nǹkan tí a lè gbé kọ̀ǹpútà wá lé lórí, lórí Jumia ní. Mo dẹ̀ ti ra ago ọwọ́ ní orí Temu rí. Mo sì máa ń ra data dáadáa lórí Íńtánẹ́ẹ̀tì.

Mo ní aṣọ wíwẹ̀, aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí mo bá fẹ́ wẹ̀ tàbí lọ sí ibi ìwẹ̀ gẹ́gẹ́ bí towelì tàbí aṣọ ìwẹ̀. Kò ṣe é ṣe kó má wà ọ́ torí ó ṣe pàtàkì fún ìmọ́tótó. So, mo ní aṣọ wíwẹ̀.

Irú kọ̀ǹpútà tí mo ń lò ní orúkọ rẹ̀ jẹ́ Thinkpad L13 Gen 2. Lenovo ni orúkọ kọ̀ǹpútà mi. Ó ń bá Microsoft ṣiṣẹ́. Ó yára lọ́pọ̀lọpọ̀ ó sì dára lọ́pọ̀lọpọ̀. Kò tóbi jù, kò kéré jù, ó ṣe gbé, ó ṣe múróde, ó ṣe jù sínú báàgì kékeré, ó se gbé pélebe lọ́wọ́. Kọ̀ǹpútà mi dára dára ó sì yára lọ́pọ̀lọpọ̀. Lenovo ni orúkọ kọ̀ǹpútà mi.

Ìgbéyewo iṣẹ́ tí mo kẹ́yìn ṣe rí wà dáadáa, ó ṣi yọ ri si rere Mo yege lọ́pọ̀lọpọ̀. Iṣẹ́ tí mo ṣe ni mo kọ́ láti máa gé irun. Mo mọ irun ọkùnrin gé lọ́pọ̀lọpọ̀, ọmọdé àti àgbàlagbà. Oríṣìíríṣìí irun ló wà. Ìgbéyewo tí ọ̀gá mi ṣe fún mi, ó da. Mo sì mọ irun náà ṣe lọ́pọ̀lọpọ̀.

Mo ní káàdì iṣẹ́, èyí tí a mọ̀ sí ìwé iṣẹ́. Mo ní káàdì tí mo fi ń ṣiṣẹ́ tí ó sì mú kí ọkàn mi kó balẹ̀ láti lè ṣe iṣẹ́ náà ní ibi gbogbo tí mo bá wà ní orílẹ̀ èdè Nàìjíríà.

Mo máa lọ sí ilé ìlú mi láti lọ ṣe ìsinmi. Màá lọ sí ìlú mi, èyí tí ó wù mí láti rí àwọn ẹbí mi, àwọn òbí mi, ìyá àti bàbá, àwọn ẹ̀gbọ́n àti àbúrò láti lọ ṣe ìsinmi.

Mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín lọ́pọ̀lọpọ̀. Àwọn àlọ́ yìí máa ń mú kí èèyàn kó rẹ́rìn-ín kó sì tún kọ́ ẹ̀kọ́, ẹ̀kọ́ lọ́pọ̀lọpọ̀, ẹ̀kọ́ bí a ti lè gbé ilé ayé, bí a ṣe lè lo ilé ayé, bí a ṣe lè bá àwọn ènìyàn ní àjọṣepọ̀ nípa lẹ́nu iṣẹ́ àti ní bá ṣe lè fún àwọn ènìyàn ní àmọ̀ràn, àmọ̀ràn tí ó dára jù lọ. Mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín torí ó máa ń kọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ tó yege tó kún lọ́pọ̀lọpọ̀.

Mo ma ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Láko tó, mo ma ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí iCloud. Àwọn fáìlì mi bí i mélòó kan wà ní orí cloud tí mo fi pamọ́ síbẹ̀.

Mo ma ń kọ ìròyìn níbi iṣẹ́. Mo máa n kọ ọ́ kalẹ̀ sínú ìwé, pélébé ìwé tí ó ṣe pàtàkì, èyí tí a ṣe máa fi pamọ́ síbi tó bá dára láti lè mú lò ní ọjọ́ tí ó tẹ̀lé. Mo máa ń kọ ìròyìn ní ibi-iṣẹ́.

A mo máa ń sáré gan o. Mo máa ń sáré dáadáa. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́, ẹ̀kọ́ mẹ́wàá èmi ni wọ́n fi jẹ oyè Games Prefect Boy nítorí pé mo mọ eré sá gidi bí ajá. Mo máa ń sá eré, eré dára. Mo máa ń mú kí ara mi kó fẹ́rẹ́, owo mi kó ṣe gbé, apá mi kó ṣe gbé, ẹsẹ̀ mi kó ṣe gbé. Mo máa ń sáré.

Mo fẹ́ràn ẹ̀kọ́ ìṣirò lọ́pọ̀lọpọ̀. Ẹ̀kọ́ ìṣirò láti lè sọ pé o kan papọ̀ mọ́ eéjì odì ẹ̀ta. Ẹ̀kọ́ ìṣirò máa ń fún mi ní ìmọ̀ tí ó jẹ́ kí orí mi kó pé dáadáa. Mo fẹ́, mo fẹ́ràn ẹ̀kọ́ ìṣirò dáadáa nígbà ìwé.

Mo ní orúkọ ìnagijẹ tí àwọn ọ̀rẹ́ mi máa ń pè mí bí i Benji, Benji Rado, ọ̀yọ̀kùnyọ̀kùn torí pé ikun mi tóbi díẹ̀. Mo yọkùn nígbà tí mo wà ní kékeré mo tóbi. Orúkọ ìnagijẹ mi tí àwọn ọ̀rẹ́ mi ma ń pè mí jù ni Benji.

Mo ma ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi ní ìgbà tí mo bá wà ní holiday, tò túmọ̀ sí pé ti mo bá wà ní holiday tí mi ò ṣe iṣẹ́ kankan. Àbí nígbà ọdún, ní akoko ọdún, mo tún ma ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi nígbà ọdún.

Mo ma n fo loni to je bi gege bi ojo Sunday, ojo isinmi. Igba ti mo wa ni ile ijosin, pasito wa so pe ki a fo, ka ki haleluya. Mo ma n fo dada lopolopo nitori pe mo ri eyi gẹ́gẹ́ bí exercise to ma n mu ki ara ya gege.

Mo máà ń rìn ní àlàáfíà. Ni gbogbo ìgbà tí mo bá ń rìn, ìrìn àlàáfíà ni mo máa ń rìn. Tí mo bá rìn jáde tàbí tí mo bá rìn lórí ojú pópó, ìrìn àlàáfíà ni ìrìn mi máa ń jẹ́ torí mo máa ń fi ìrìn àjò mi lé Ọlọ́run lọ́wọ́ ní gbogbo ìgbà àti ní gbogbo àkókò.

Mi ò mọ yoga ṣe o, ṣùgbọ́n mo nífẹ̀ sí yoga lọ́pọ̀lọpọ̀. Mo ní èyàn tí ó má n ṣe yoga, tí túmọ̀ sí tí mo bá wò ó tó bá n ṣe yoga yìí tàbí tí mo bá wò ó lórí ero ayélujára, inú mi má n dùn. Mo má a n fẹ́ràn bí wọ́n ṣe ń ṣe, tí wọ́n ma na pọ̀pọ̀pọ̀pọ̀, ó ma n dùn wò dáadáa lọ́pọ̀lọpọ̀

Bẹ́ẹ̀ni mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní oníbe, kò sí sinà. Ìgba tí mi ò bá ti mọ ibi tí mò ń lọ tàbí tí mò ń tí ọ̀nà tí mò ń lọ tó ruju, mo máa ń bèèrè lọ́wọ́ àwọn ènìyàn. Mo sì tún máa ń bèèrè ọ̀nà ta ó tọ̀, ta ó fi gbé ìgbà ayé dáadáa lọ́wọ́ àwọn ènìyàn.

Mo máa ń wọ ago ọwọ́. Infact láti kékeré ni mo fẹ́ràn láti máa wọ ago ọwọ́. Mo wọ ago ọwọ́ nígbà tí mò ń lọ sí ilé ìjọsìn lónìí. Tí ń bá sì tí fẹ́ lọ já-- tí mo bá fẹ́ jáde tàbí tí mo bá ń lọ sí òde tàbí tí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ dára púpọ̀. Ó máa ń mú kí ara mi-- kí ìmúra mi kó pé, ó sì máa ń ṣe ara mi lóge.

Bẹ́ẹ̀ni, ìgbéjáde ní ibi iṣẹ́ ṣe pàtàkì láti mú kí ìròyìn oun tí ó ń lọ kárakáta ní ibi iṣẹ́ kó ní àkọsílẹ̀. Mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ àti dáradára.

Mo máa ń wọ irú bàtà tí mo máa ń wọ̀. Tí mo fẹ́ràn jù lọ ni kọnkọ ṣúù, èyí tí olóyìnbo mo sí, ṣúù. Mo máa ń wọ ṣúù, mo sì máa ń wọ bàtà palm slippers. Èyí tí wọ́n fi awọ ṣe, ó máa ń dúró gẹ́gẹ́, ṣe gẹ́gẹ́ lẹ́sẹ̀ mi tí mo bá ti wọ̀. Mo máa ń wọ palm slippers, mo máa ń wọ ṣúù, mo sì máa ń wọ sandá.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tó fẹ́ràn láti má ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀. Tí mo bá ṣe ètò ǹkan, ó dá mi lójú pé ǹkan òun yóò dára yóò sì yọrí sí rere. So èmi gẹ́gẹ́ bí ẹnìkan alára mo fẹ́ràn láti má ṣe ètò ǹkan.

Hmm aba, mi ò fẹ́ràn ijiyàn. Mi ò fẹ́ràn kí n máa bá èèyàn jiyàn tàbí kí n máa ní ìjiyàn pẹ̀lú ènìyàn. Yalà lẹ́nu iṣẹ́ tàbí nínú ilé, mi ò fẹ́ràn kí n máa báayàn jiyàn, mi ò fẹ́ràn ìjiyàn.

Bẹ́ẹ̀ni mo máa ń ka àdéhùn dáadáa torí àdéhùn ṣe pàtàkì nínú ohun gbogbo. Tí èèyàn bá ka àdéhùn dáadáa, yóò ní ìmọ̀, ìmọ̀ ìjìnlẹ̀ lórí nǹkan tí ó fẹ́ ṣe, èyí tó yẹ kó ṣe àti èyí tí ò yẹ kó ṣe. Àdéhùn ṣe pàtàkì nínú ohun gbogbo.

Mo fẹ́ kọ́ bí a ṣe ń lo AI láti fi polówó ọjà, èyí tí ó ní àwòrán fídíò àti ọ̀rọ̀ nínú, èyí tí oyinbo pè ní animation. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ nìyẹn nípa AI.

Ha! Mi ò tíì lọ rí dókítà nínú ọdún tí mo wà yìí torí pé kòkò lara ọ̀tá le ara mi yá jága jága. Ìgbà tí mo kẹ́yì lọ rí dókítà ni ọdún yá 2024 ní oṣù keje. Àmó nínj odún 2025 ti á fé lo tún yìí mi ò tíì lo re dokiita.

Ìwà mi dára bí ìgbín, tí mo bá ń jẹun mi ò kí ń yára jẹun, mi ò ṣe kì í ṣe ṣùwẹ̀ ṣùwẹ̀ bí ìgbín. Mo máa ń farabalẹ̀ jẹun ni, mi ò kí ṣe torí pé ebi ń pa mí kí n má sọ̀rọ̀ òdì sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, mo máa ń farabalẹ̀ jẹun. Ìwà mi dára lọ́pọ̀lọpọ̀ tí mo bá ń jẹun.

Rárá, mi ò wọ gíláàsì bí mo se wà yìí ṣùgbọ́n mo máa ń wọ gíláàsì tí mo bá fẹ́ jáde. Tí oòrùn bá mú, oòrùn tó bá mú lọ́pọ̀lọpọ̀ mo ma ń wọ gíláàsì dúdú tí òyìnbó mọ̀ sí sunshade. Mo ma ń wọ gíláàsì tí mo bá fẹ́ lọ sí ìta ní ọ̀sán.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára tí mo bá ti wẹ̀ tán. Mo máa ń fi ìpara sí ara mi, mo máa ń fi rà ojú, apá àyà, itan àti ẹsẹ̀ mi. Mo máa ń fi ìpara sára, èyí ni ó mú kí ara mi kó dùn wò jegéjegé tí mo bá ti wẹ̀ tán.

Mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa. Ẹ̀rọ ayélujára ṣe pàtàkì fún ọmọ ẹ̀dá ádámọ̀, so mo fẹ́ràn láti máa kọ́ nǹkan tuntun àti láti máa kọ́ ẹ̀kọ́ sí torí nǹkan tí mo ti mọ̀ tẹ́lẹ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì, mo máa ń kọ́ ẹ̀kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì dáadáa.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ gun rége. Mo máa ń kí wọn dáadáa ní ẹnu iṣẹ́ tí wọ́n bá ń ṣiṣẹ́ àti ìgbà tí wọ́n ò bá ṣiṣẹ́. Ìbáṣepọ̀ mi gúnrégé pẹ̀lú àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, bí èyí tó mú kí àwọn gan kí wọ́n fẹ́ràn mi àti fẹ́ràn ìgbà tí mo bá yọjú sí wọn lẹ́nu iṣẹ́ láti kí wọn ku iṣẹ́ ku iṣẹ́ takuntakun lọ́pọ̀lọ́pọ̀

Mo fẹ́ràn gbigba bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Mo feran boolu alafesegba, ki n ma wo awon to n gba boolu lori ero amohunmaworan mi. Mo fẹ́ràn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadára. Ni ìgbà tó bá ti di alẹ́ tí mo bá ti padà ládè látẹnusẹ́, mo fẹ́ràn kí n wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórí ẹ̀rọ ayélujára, ẹ̀rọ amóhùnmáwòrán.